Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin ìgbàlódé. Àwọn orin bí i orin hip hopu, rapu, R&B, reggae, punki, rock, house music. Oríṣiríṣi orin sá. Mo fẹ́ràn àwọn orin ìbílẹ̀ náà bi fuji, apala. Oríṣiríṣi orin mo fẹ́ràn kí n máa gbọ́ irúfẹ́ orin.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹ̀wà. Mo fẹ́ràn oúnjẹ yìí púpọ̀ gan ni, kò sí oúnjẹ mì í tí mo fẹ́ràn tó. Mo lè jẹ́ ní ẹ̀ẹ̀mẹta, ẹ́ẹ̀mẹrin ìgbà kú ìgbà tí ó bá ti ń wù mí jẹ. Ìyá mi ló jẹ́ kí n fẹ́ràn oúnjẹ yìí torí pé wọ́n máa ń sè é fún wa nígbà tí àwa ń kékeré. Òun la máa sábà jẹ́ ká tó lọ ilé ìwé.

Àádùn tí mo fẹ́ràn dáadáa nínú ice cream ni àádùn vanilla. Àádùn yìí dùn gan, ọ́un naa ló sì jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn àwọn àádùn bí i ṣokoléètì, strawberry náà ṣùgbọ́n àádùn vanilla ni mo fẹ́ràn jù torí ó máa ń mú mí dùn, òun ló sì easy àti, àti fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jíjọ gan ni. Mo sì mọ ẹjọ́ jó lọ́pọ̀lọpọ̀ àti kékeré ni ìfẹ́ jíjó yìí ti wà nínú mi torí àwọn obí mi ló máa ń kọ́ wa bí a ṣe máa ń jó ní kékeré. Gbogbo igba tí a bá ti ní ìnáwó àbí tí ọdún bá ti wá tàbí ayẹyẹ ni wọ́n a kọ́ wa pé ó yá, ẹ jẹ́ ká jó kí a lè mọ bí wọ́n ṣe ń jó dáadáa.

Ìkan lára àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi ni bí a ṣe ń fi Pythonù àti Excel tí a fi ń ṣe òṣùwọ̀n data, tí a fi ń kó oríṣìíríṣìí data jọ, tí a ó fi máa ran àwọn olóṣòwò kéékèèké àtàwọn ilé isẹ́ ńláńlá lọ́wọ́ láti máa ta ọjà wọn dáadáa kí wọ́n sì máa rí customer tuntun kí wọ́n sì máa gbòòrò si.

Ojú mi dára, ó dára púpọ̀ gan ni, kódà ó dára ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ mi àtàwọn tí ó tó mi gan lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jù mí lọ gan tàbí tán jẹ́ kéré jù mí lọ ni wọ́n ò ní ojú tó dára bí i tèmi. Mo máa ń rí ran kedere kedere, kò sí ǹkan tí mi rí a fi bí ojú àṣà ni ojú mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹun nínú oko mi dáadáa. Kò sí ǹkan tí mo fẹ́ jẹ tí ò sí inú oko mi. Bo ṣe iṣu ni, bo ṣe àgbàdo ni, bo ṣe ìbẹ́pẹ ni, bo ṣe ọsàn ni. Kódà tí ń bá ti wà nínú oko mi, ìfọ̀kànbalẹ̀ ni mo máa ń jẹ. Ohun tó bá sìwù mi ni mo máa jẹ, kì í ṣe ohun tí ń bá rí àfi ohun tí ń bá fẹ́ jẹ gan ni.

Mo fẹ́ràn ìbọsẹ̀ tó ní ẹsẹ̀ tó ga. Èyí yóò tún jẹ́ kí n ga ju gíga mi lọ tẹ́lẹ̀. Mo fẹ́ràn ìbọsẹ̀ tó ga torí pé ó máa ń bo ẹsẹ̀ mi, kì í sì jẹ́ kí ẹsẹ̀ mi ki ọ́ doti àbí kí ǹkan kan ṣe mí ní ẹsẹ̀. Mo fẹ́ràn ìbọsẹ̀ páàmù náà torí pé ó máa ń ṣe é wọ̀ lọ ibikíbi, ó sì máa ń tẹ mi lọ́rùn àtìwò.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀. Tí a bá sí fèrèsé ọkọ̀ atẹ́gùn máa ń wọnú mọ́tò dáadáa, inú gbogbo èèyàn sì máa ń dùn. Kódà mo fẹ́ràn sì fèrèsé ọkọ̀ ju kí a tan AC inú mọ́tò lọ. Ó ṣe pé AC máa ń jẹ́ kí inú mọ́tò tutù ṣùgbọ́n fèrèsé atẹ́gùn tó ń wá láti fèrèsé dà á ju AC lọ.

Ó máa ń to wákàtì bí méjì tí mo fi máa ń wojú ìbòjú lójoojúmọ́. Ìdí ni wípé wíwo ìbòjú lójoojúmọ́ ó jẹ́ ǹkan tó da, ó sì máa ń jẹ́ kí èèyàn mọ yìì ìbòjú, tí èèyàn ó sì mọ rírì àti ìwádìí rẹ̀. Torí náà ni mo se máa ń lo ókéré tán wákàtí méjì lójoojúmọ́ láti máa wojú ìbòjú dáadáa.

Bẹ́ẹ̀ni mo máà ń gba ímeèlì àìwúlò dáadáa, kódà lọ́pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀lẹgbẹ̀ ọjọ́ kan ni mo máa ń lò tí mo fi máa ń diliti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀, tí n bá ti dílítì dílítì tó sú mi, màá fi í lẹ̀ máa tún padà wà lọ́jọ́ mii. Ojoojúmọ́ ni mo máa ń gba ímeèlì àìwúlò, o ti tojú sún mi.

Ó ní ìrántí kan tí mo rántí nípa ọmọdé mi. Ìrántí náà ni ìgbà tí a kó dé ilé tí à ń gbé lọ́wọ́ báyìí. Ìrántí náà ṣe pàtàkì torí wípé àwọn òbí wa ò sọ fún wa pé wón ń kọ́ ilé, wón fi ṣe òjìji fún wa ni. Wón kan sai dede pé wà láàárọ̀ ọjọ́ kan náà ni wípé ó ya e je ka ṣe eré débí kan a fi gbìn àún.

Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifísàn dáadáa. Kódà ó ní àwọn ètò tẹlifísàn bí i méjì sí mẹ́ta kan tó jẹ́ pé mi lè ṣe kí mọ́ wo ní ojoojúmọ́. Àwọn ètò tẹlifísàn yìí ni ètò tẹlifísàn tí mo fẹ́ràn jù tí mo sì máa ń wò dáadáa lójoojúmọ́. Ìkannú wọn ni Game of Thrones, ìkejì ni Sands of Wheel and Time.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ọ̀yàyà àti ìrẹ̀lẹ̀ ọkàn. Mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù, pẹ̀lú sóṣia midíà tàbí kí n pe ago wọn, kí n bèrè àlàáfíà wọn, kí n sì rán wọ́n létí àwọn ohun tí wọ́n bá fẹ́ rà, àwọn ohun tí mò ń tà, àwọn ohun tí wọ́n ti bèrè tẹ́lẹ̀ tí mii ni tó bá ti wà, màá pè wọ́n. Mo máa ń bá wọn rẹ́rìn, mo sì máa ń bá wọn ṣe ọ̀yàyà.

Oṣù April ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún. Mo fẹ́ràn oṣù April jù lọ torí wípé oṣù April yìí ni oṣù ìbí mi. Ọmọ April ni mí. Ọmọ April náà tún ni ìyá mi. Ìdí nìyí tí mo fi wáa fẹ́ràn April jù gbogbo oṣù nínú oṣù tó wà nínú ọdún lọ. Mo fẹ́ràn rẹ̀ gan ni o.

Kọ̀mpútà tí mo ní ni kọ̀mpútà HP, ilé ogiri. Mo fẹ́ràn kọ̀mpútà náà púpọ̀ torí pé kọ̀mpútà gidi ni, ó dáa gan, owó rẹ kò sì gara ju nígbà tí mo rà. Mo sì ti rà o ti tó bí i odun mẹ́ta báyìí kò sì yọnu rí. Iṣẹ́ rẹ̀ ṣe ló ń dá a sí lójoojúmọ́ ni.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sí ni kí n fọwọ́ bo imú àti ẹnu mi, kí sísín mi kí ó má ba kó ran àwọn tó bá wà ní ẹ̀gbẹ́ mi àbí àwọn tó bá wà ní ojú títì. Lẹ́yìn tí mo bá sìsì tán, mo máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi kí sísín náà kí ó lè dínkù tàbí kí ó dáwọ́ dúró. Mo sì máa ń fọwọ́ bo ẹnu àti imú mi kí wọ́n kó ran ẹlòmíràn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka àdéhùn dáadáa torí àdéhùn jẹ́ ohun tó ṣe pàtàkì tí èèyàn sì gbọdọ̀ sọra kí èèyàn tó wọ̀. Torí tí ẹ̀yin bá ti lè wọ àdéhùn, Olúwa rẹ ọ́ ti di dandan kò ṣe. Torí náà mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n má lọ ṣi àdéhùn wọ̀, kí n má jẹ́ pé àdéhùn tí ó wà nínú àkọlé ó yàtọ̀ sí ohun tí mo fẹ́ o.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe dáadáa. Kódà mo mọ bí a ti ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe. Àwọn nǹkan tí a máa ń lò nínú ilé tí ó bá bàjẹ́ díẹ̀ díẹ̀, bóyá iná ni, bóyá ǹkan kan ni, bóyá ǹkan tú ni, bóyá bóòtù lò tú ni, gbogbo ẹ̀ ni mo máa ń ṣe dáadáa. Bóyá okun kìíní kan já, mo mọ bí a ṣe máa ń dàá padà tí kò ní pẹ́ rárá.

Ó tó bí ọ̀sẹ̀ méjì tí mo ti kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ kẹ́yìn. Mo máa ń kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ lóòrèkóòrè. Kódà gbogbo ìgbà ti n bá ti ní iṣẹ́ tuntun àbí tí n bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mìíràn ni mo máa ń kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ kí n lè mọ bí màá ṣe bá iṣẹ́ náà, àwọn ohun tí mo nílò àti àwọn ohun tí mo fẹ́ ṣe pẹ̀lú iṣẹ́ náà.

Mo ní irun gbọ̀n ṣùgbọ́n kò pọ̀. Irun gbọ̀n díẹ̀ péré ni mo irun gbọ̀n péré ṣe. Kódà àwọn òbí mi àti àwọn èèyàn máa ń fi mí ṣe ẹ̀yẹ pé irun gbọ̀n mi kò pọ̀. Yálà tí yóò fi dúró sí ojú kan ṣeni ó pín sí méjì tí wọ́n á wádò sí ẹ̀gbẹ̀gbẹ́ àgbọ̀n mi ní ọ̀kọ̀ọ̀kan. Kódà o n máa ń dojútì mi.

Ohun tí mo máa ń se ni wípé mo mọ̀ pé ìdènà jẹ́ ohun tó jẹ́ ara ayé ẹ̀dá ènìyàn, torínà mi ì jẹ́ kó bí mi nu tí n bá ti rí ìdènà. Ohun tí mo máa ń ṣe ni wípé màá padà sẹ́yìn, màá sì ronú nínú ara mi ọgbọ́n tí màá ó fi kọjú ìdènà náà tí ń ó fi borí rẹ̀.

Ẹẹ̀mẹ́jì ni mo máa ń fọyín ní ojoojúmọ́ o, tí n bá jí láàárọ̀ mo máa ń fọ eyín mi dáadáa, kí n sì tọ́ sún ní alẹ́ tí bá ti wẹ̀ tán, mo máa fọ eyín mi náà. Ǹkan tí àwọn dókítà eléyín sọ ni wípé, a ó kéré tán, ẹ̀ẹmẹjì ni èèyàn gbọdọ̀ máa fọyín ní ojoojúmọ́ mo sì ń tẹ̀lé e dáadáa.

Ohun tí mo máa ń ṣe ni wípé gbogbo àdéhùn tí mo bá ṣe pẹ̀lú ènìyàn ni mo máa ń kọ lẹ̀. Mo máa ń kọ sínú ìwé pélébé tí mo fi máa ń rántí nǹkan tó bá ṣe pàtàkì sí mi. Míì fi àdéhùn ṣí ọpọlọ lásán torí tí èyàn bá fi sí ọpọlọ lásán, èyàn lè gbàgbé. Torí náà, mo máa ń mú bírò àti ìwé mi, màá sì kọ gbogbo àdéhùn tí ó wà ní wájú mi sílẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo ní àìsàn ìkórìíra sí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ, pàgán ni. Koda oúnjẹ tí mo korira jù ni ọbẹ̀ ilá, mo korira ọbẹ̀ ilá tó jẹ́ wípé oúnjẹ mí ì tí mo tún ń korira náà ni fùfú, mo korira fùfú gan-an, mo korira ògì mímú náà, mo korira àwọn nǹkan báyẹn báyẹn.

Bẹ́ẹ̀ni o, mo ní ọgbà. Kódà ọgbà ńlá gidi gan, o tó bí ó sì fè ẹ. Ọgbà náà jẹ́ ọgbà tí ó wà níwájú ilé tí mò ń gbé. Ọgbà náà tóbi, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àyè tí èèyàn ti le ṣe ìpàdé tàbí tí àwọn ọmọdé ti lè má a ṣeré nínú ilé tí wọ́n ti le má a gbá bọ́ọ̀lù àbí ka máa ṣeré ọmọdé.

Ohun ti o máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni ìfẹ́ mi fún iṣẹ́ tí mò ń ṣe. Ìfẹ́ náà ló máa ń jẹ́ kí ń máa múra sí iṣẹ́ láti parí gbogbo iṣẹ́ tó wà níwájú mi. Ǹkan mì tó tún máa ń fún mi ní ìtara ni ayọ̀ tí àwọn client mi, àwọn customer mi máa ń rí tí mo bá ti bá wọn parí iṣẹ́ wọn, inú wọn máa ń dùn gidi gan ni.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lọ sí ilé ìjọsìn. Kódà a ti wà ní ọjọ́ Sunday, ó yẹ kí n lọ ilé ìjọsìn ní òwúrọ̀ òní báyìí. Mo máa ń lọ Ilé ìjọsìn Methodist Church Isale Aro. Ilé ìjọsìn Methodist ni àwọn òbí mi forí mi sọlẹ̀ sì nigbà tan bí mi. Ibẹ̀ náà ni mo siń lọ di òní olóòní yìí o.

Ó ti tó bi ọ̀sẹ̀ méjì báyìí tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi o. Kódà mo fẹ́ ẹ̀ lè sọ pé tí ati parí exam ìwé àkọ́kà wa ni Unifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti ìgba náà ni mo ti fojú kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mí gbẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ gan la ò jọ sọ̀rọ̀ mọ́ árárá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn gan ni. Kódà bàbá mi máa ń sọ àwọn àlọ́ apanilerin fun apanilẹ́rìn púpọ̀ fún wa nígbà tí a wà n kékeré. Ohunkóhun tó bá ti lè mú mi kí n rẹ́rìn tàbí tó bá ti lè mú ẹ̀rín wá, àá mo fẹ́ràn rẹ̀ gan ni o. Kódà èmi gan o mọ sọ àlọ́ apanilẹ́rìn fún àwọn ọmọ mi.

Bẹ́ẹ̀ni, mo ní gílàsì ọrùn. Gílàsì ọrùn ni gílàsì ta máa wọ̀ sí ojú tí kì í jẹ́ kí òrùn kí ó wọ̀ wá ní ojú. Ó sì wà lára àwọn ǹkan ta fi máa ń ṣe ẹ̀ṣọ́ náà ta fi máa ń ṣe oge fún ọkùnrin. Kódà mo ní tó oríṣi mẹ́ta gílàsì orùn tí mo máa ń lò wọ́n síra wọn bí ó ṣe wù mí nígbà gbogbo.

Mi ò ní àkókò kan pàtó tí mo máa ń lọ sun ṣùgbọ́n ohun kan tí mo kàn mọ̀ ni wípé mi yìí kọjá aago méjìlá. Ohun kóhun tí ń bá ń ṣe lọ́wọ́ tí aago méjìlá bá ti lù, màá fi sílẹ̀, màá sì lọ sun ní dandan. Ìgbà mìíràn wà tí mo máa ń sùn ní aago mẹ́sàn, ìgbà mìíràn aago mẹ́wàá, ìgbà mìíràn aago mọ́kànlá èyí tó bá ti wù mí ni.

Rárá o, mi i ṣe yoga. Ṣùgbọ́n ó wà lára àwọn ǹkan tí o wù mí àti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ní ọjọ́ iwájú tí n bá rí àyè rẹ̀. Torí mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yàn tí ó máa ń ṣe ó sì máa ń wù mí ṣe. Wọ́n máa ń sọ wípé ó dáa lára, ṣùgbọ́n èmi náà fẹ́ dán wò kí n rí fúnra mi bóyá ó dáa lára. Wọ́n ní dán wò lóbí ìyá ọ̀kẹ́rẹ́

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wà ní òru, tí iná bá ti ètùn wà ó máa ń dára. Kódà bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí, òru la wà. Mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní òru tí iná bá ti wà, inú mi sì máa ń dùn torí gbogbo rẹ̀ máa ń dákẹ́. Èmi nìkan ni mo sì máa ń wà bẹ́ẹ̀. Kò sí ohun kankan tí yóò máa dí mi lọ́wọ́ tàbí tí yóò máa dà mí láàmú ní òru.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Kódà ètò ààbò kọ̀ǹpútà mi péye torí wípé ètò ààbò gidi ni, oṣooṣù ni mo sì máa ń san owó rẹ̀. Ó sì máa ń dá ààbò bó kọ̀ǹpútà mi ní tòótọ́ gidi gan-an ni. Torí tí ohun kóhun bá ti fẹ́ mú kọ̀ǹpútà mi, yóò sọ fún mi kíákíá, yóò sì bá mi bàja, yóò pa'rẹ́ kí ó tó di wàhálà sí orí kọ̀ǹpútà mi.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni àjọ̀dún Kérésì. Àjọ̀dún Kérésì fẹ́ ni àjọ̀dún tó tóbi jù ní gbogbo àgbáyé, gbogbo ènìyàn ló sì máa ń retí àjọ̀dún Kérésì. Kódà àjọ̀dún náà ti súnmọ́ ní àkókò ta wá yìí, òun ni ohun tí gbogbo ènìyàn ń retí sí. Àjọ̀dún Kérésì la sábà fi má ń ṣe òpin ọdún, inú gbogbo ènìyàn sì má ń dùn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwà mi dáadáa. Kódà mo máa ń ṣe é lójoojúmọ́ mo sì máa ń yẹ̀ ẹ́ wò lóòrèkóòrè torí wípé mo mọ̀ pé sọfitíwà ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láàra kọ̀m̀pútà àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olọ́wọ́. Torí náà mo máa ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò nnkan. Kódà gbogbo nnkan mi létòlètò ni. Tí mo bá fẹ́ ṣe ohunkóhun, màá ti bẹ̀rẹ̀ sí ní tò ó lẹ́kí ńtọ̀ nnkan náà tó dé. Gbogbo nnkan tó sì wà lára mi mo máa ń tò. Gbogbo nnkan tí mo ní ni mo máa ń ṣe ètò rẹ̀ tí mo sì mọ ibi tí gbogbo nnkan mi wà. Mi ò ní dà nǹkan rú rara. Mo máa ń to gbogbo nnkan létòlètò ni.

Ọ́fíìsì mi máa ń sí ní ago mẹ́jọ òwúrọ̀ ó sì máa ń tì ní ago mẹ́rin ọ̀sán. Ago mẹ́jọ òwúrọ̀ títí di ago mẹ́rin ọ̀sán ni ọ́fíìsì mi máa ń sí ní ojoojúmọ́ láti ọjọ́ Monday títí di ọjọ́ Friday. Ọ́fíìsì mi kì í sí ní ọjọ́ Saturday àti ọjọ́ Sunday.

Ìkan lára àwọn ìgbádùn mi ni kí n má wo eré ìdárayá tàbí eré sinimá lórí fóònù mi àbí lórí kọ̀npútà mi. Ìkan nínú eré ìgbádùn mi náà tún ni kí n má gbá géèmù lórí fóònù mi àbí lórí kọ̀npútà. Kódà mò ń gbá géèmù gan ni lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀.

Ìsinmi ọ̀sán mi máa ń gba ìṣẹ́jú ọgbọ̀n, kì í pẹ́ púpọ̀ púpọ̀, mo sì máa ń sáré àti tètè gbádùn oúnjẹ mi dáadáa nínú ìṣẹ́jú, nínú ìsinmi ìṣẹ́jú ọgbọ̀n náà ni. Ìṣẹ́jú ọgbọ̀n péré ni wọ́n máa ń fún wa ká fi jẹ oúnjẹ ọ̀sán ní ibi iṣẹ́ mi, o ò sì gbọdọ̀ lò kọjá ìṣẹ́jú ọgbọ̀n náà, àjẹ́bẹ̀ wàá dáràn.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń lọ sórí Íńtánẹ́ẹ̀tì kí n sì lọ́kà nípa àwọn ìṣòro yìí tàbí kí n lọ sórí YouTube kí n lọ wo fídíò kí n lè mọ bí máa ṣe yanjú àwọn ìṣòro yìí tí mi ò bá wárí ṣe lẹ́yìn ìgbà náà, màá lọ mú fún àwọn tó máa ń tún ayára bí àṣá ṣe kí wọ́n mọ bá ṣe yanjú ìṣòro náà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣiṣẹ́ láti ilé dáadáa. Kódà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ilé ju kí máa lọ ibi iṣẹ́ lọ. Ọjọ́ tí mo bá ti ríi wípé iṣẹ́ mi kò ní pọ̀ púpọ̀ ní ibi iṣẹ́, màá dúró sílé, màá sì máa ṣiṣẹ́ lọ láti ilé. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo máa ń ṣe ní ibi iṣẹ́ ni mo ti kó sórí iṣẹ́ mi ní ilé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ago ọwọ́, kò dà mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ púpọ̀ púpọ̀. Ago ọwọ́ tí mo ní gan fẹ̀ẹ́ tó mẹ́ta, mo máa ń pààrọ̀ wọ́n sí irawọn bó ṣe wùn mi ni, kò dà mo sí tún rò láti tun rà kún ago ọwọ́ mi kí ń ní í kó pọ̀ dáadáa. Mo fẹ́ràn ago ọwọ́ púpọ̀ púpọ̀.

Mo máa ń gba owó àwọn ènìyàn láti bá wọn tọ́jú rẹ̀. Mo jẹ́ ẹnikán tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n le fi ìwà rẹ̀ gba orí. Wọ́n mọ̀ mí bíi ẹni tó ní òótọ́ tí ó sì dáa tí kì ín jalè. Torí náà, èyí máa ń fi wọ́n lọ́kànbalẹ̀ láti tọ́jú owó si lọ́wọ́. Mo sì máa ń gba owó lọ́wọ́ wọn.

Mo máa ń ra epo fún ọkọ̀ mi tí ń bá rí i wí pé ó ti fẹ́ wọ rìsáàfù. Mi ò fẹ́ kí epo tán nínú ọkọ̀ mi pátápátá tàbí kí epo gbẹ nínú rẹ̀, torí náà mo máa ń wo fúélù geèjì rẹ̀ dáadáa. Tí ń bá rí i wí pé epo rẹ̀ ti fẹ́ mọ́ súnmọ́ rìsáàfù àbí wí pé ó ti fẹ́ mọ́ tán náà pupa, màá tètè lọ ra epo síi.

Rárá o, mi ò rọrùn nígbà tí ń bá sùn o. Tí ń bá ti sùn báyìí, mo máa ń sùn kẹ́lẹ́lẹ́ ni, kò sì sí ǹkan kan tí ó máa ń jí mi lọ́kàn padà. Mi kì í rọrùn o, àfi ìgbà tí ń bá tó jí ni o. Tí ń bá ti sùn báyìí, mo sùn lọ ní tèmi niyẹn, kò sí sí ǹkan náà tó lè jí mi, àfi tí ń bá fẹ́ jí fúnra mi o.

Rárá o, mi ò lu etí mi o. Nígbà tí mi kì í ṣe obìnrin, ọkùnrin kì í lu etí ní ilẹ̀ Yorùbá. Kí ni mo fẹ́ fi ṣe? Mi ò lu etí mi o, mi ò sì ní èròngbà àti lu etí mi rárá, ká má rí ni Paul má wí. Kódà Ọlọ́run má jẹ́ ni, obìnrin ni ó máa ń lu etí, ọkùnrin sì ni ẹmi.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ gúre. Mo fẹ́ràn ẹ̀fọ́ gúre ní jíjẹ torí wípé ó máa ń lọ dáadáa pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Kódà ó máa ń jẹ́ kí ọbẹ̀ ẹ̀gúsí náà kí ó dùn gan ni. Ẹ̀fọ́ mi tí mo tún fẹ́ràn àti máa jẹ ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ náà dára àti máa jẹ ó sì máa ń lọ dáadáa pẹ̀lú ẹ̀gúsí lóòótọ́ náà.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ṣe ń ka àwòrán ilé dáadáa. Kódà, òun tí mo mọ̀ dáadáa nítorí wípé mo dìdí lọ kọ́ bí a ṣe ń ka àwòrán ilé ni. Mo kọ́ ẹ̀kọ́ rẹ̀ mo sì yége nínú rẹ̀ dáadáa. Torí náà mo mọ bí a ṣe ń ka àwòrán ilé o. Òun tí mo mọ̀ tó dá mi lójú ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa. Yorùbá bọ̀ wọ́n ní "Àbẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣìnà" torí náà mo máa ń bèrè kó dà mí ì jẹ́ kó pé rárárarara tí ń bá rí wípé o ọ̀nà ibi tí mò ń lọ ti dàrú mọ́ mi lójú àbí mi ò mọ ọ̀nà dáadáa mọ́ kíá, màá ti bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí mi bá rí kí wọ́n lè tètè tọ́ mi sọ́nà.

Bẹ́ẹ̀ni o, mo mọ àwọn aládùúgbò mi dáradára àwọn náà sì mọ̀ mí. Mo mọ̀ wọ́n dáradára torí wípé ojoojúmọ́ la máa ń ríra wa, a sì máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀kan. Olúkalúkù sì mọ̀, ìgbà tí olúkalúkù bá wà lé, àti ìgbà tí olúkalúkù ò bá sí nílé. Kódà a máa ń fi wá ṣọ́ ilé ara wa lẹ́ẹ̀kọ̀kan.

Mo máa ń tọ́jú èékánná mi pẹ̀lú ìfẹ́ àti sùúrù. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń gé èékánná mi. Mi i fẹ́ kí èékánná mi gùn ràrá rárá, torí tí ó bá ti gùn, ìdọ̀tí yóò mọ rí bi sá pamọ́ sínú rẹ̀. Torí náà, tí ó bá ti pé ọ̀sẹ̀ kan báyìí kíá, màá ti gé èékánná náà dànù. Bóyá ó ti ga abí kò ti ga o, màá ṣá trim rẹ̀

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń se ìrànwọ́ àkọ́kọ́ dáadáa. Kódà ó wà lára nǹkan tí mo máa ń ṣe dáadáa. Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún àwọn ènìyàn. Mo máa ń ṣe eléyìí láti fa àwọn ènìyàn mọ́ra kí wọ́n lè mọ̀ pé àwọn ní olùfisùn nínú mi tó lè ràn wọ́n lọ́wọ́ ní àkọ́kọ́.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ọ̀yàyà àti ìdùnnú torí wípé mo mọ̀ pé iṣẹ́ ti fẹ́ tán, ilé sì ti fẹ́ tó lọ. Inú mi sì máa ń dùn láti rí i pé iṣẹ́ ti fẹ́ tán kí n lè padà lọ sí ilé, kí n lọ sinmi kí n sì lo àkókò pẹ̀lú àwọn ẹbí àtàrá ilé mi. Inú mi máa ń dùn tó bá ti di àkókò ìparí iṣẹ́.

Bẹ́ẹ̀ni o, mo ti lọ sọdẹ rí o, èmi nìkan kọ́ ni mo sì lọ ní ọjọ́ náà, èmi àti bàbá mi ni. Ohun tó sì fàá táa fi lọ sọdẹ ni wípé wón ní wípé àwọn olè ń bọ̀ ládugbó wa, kí gbogbo ọkùnrin adugbó kí wón jáde kí wón de ọdẹ dé wọ́n kí a máa sọ wọn. Mo sì tẹ̀lé bàbá mi lọ sọdẹ lálẹ́ ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, kódà mo ní orúkọ ìnagijẹ tó pọ̀, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù nínú gbogbo orúkọ ìnagijẹ mi ni Gìkamí. Lẹ́yìn náà èyí tí mo tún fẹ́ràn náà ni Kẹ́nzù. Kẹ́nzù ni mo ti kọ́kọ́ máa ń lò tẹ́lẹ̀ kó tó di wípé mo wá bẹ̀rẹ̀ sí ní lo Gìkamí.

Ìṣò, ìwà ìṣòwò mi dáa gan-an ni. Mo jẹ́ ẹnìkan tó ní ìmọ̀ nípa bí a ṣe ń ṣòwò dáadáa. Ó tún wá jẹ́ wípé ẹ̀kọ́ tí mo kọ́ ní ilé ẹ̀kọ́ yunifásítì gíga ni ẹ̀kọ́ economics, èyí ló fún mi ní ìmọ̀ bí a ṣe ń ṣe òwò dáadáa tí a ṣi ń ṣe ní àsèjèèrè. Mo sì jẹ́ ẹni tí ó mọ̀ dáadáa.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni ìkíni ni kọ̀m̀pútà. Kọ̀m̀pútà ṣe pàtàkì torí wípé òun ni a fi ń ṣe iṣẹ́ gangan. Iṣẹ́ mi ni iṣẹ́ data scientist. Kọ̀m̀pútà làṣi fi máa ń ṣe gbogbo data tí a máa ń lò, kọ̀m̀pútà la fi máa ń tun ṣe. Ẹ̀yí tó ṣe pàtàkì jù lẹ́yìn kọ̀m̀pútà gangan ni data fúnra rẹ̀.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù náà ni òpin ọdún. Kódá mo láyò láti sọ fún ọ wípé àkókò òpin ọdún ọun na láwa báyìí. Ìdí nìyí tí mo fi ń bá ọ sọ̀rọ̀ nírú àkókò báyìí torí pé àkókò òpin ọdún ni mo mọ ń rí ààyè àti ṣe ohun tó wù mí. Kódá òun náà ló fún mi ní àǹfààní áti mọ bá ọ sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí báyìí.

Bẹ́ẹ̀ni o, mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọlọgbọ́n nínú ilé mi. Bíi iná ọlọgbọ́n, ago ọlọgbọ́n, speaker ọlọgbọ́n, television ọlọgbọ́n, kódà ọ̀pọ̀lọpọ̀ ohun tó wà nínú ilé mi. Ẹ̀rọ ọlọgbọ́n ni o. Láti orí iná títí dé speaker, títí dé cooker, títí dé ohun tí mo fi ń dáná.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn pín oúnjẹ mi. Mo jẹ́ ẹnìkan tí kò ní ahun tó sì fẹ́ràn kí ó má a pín nǹkan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tẹ́lẹ̀ torí náà èyí ló jẹ́ kí n fẹ́ràn àtí màá pín oúnjẹ mi. Bàbá mi ló fi ìwà yìí kọ́ mi láti inú ilé kí n jẹ́ láti kékeré kí n bá lè jẹ́ ẹnìkan tí ó máa ń pín nǹkan pẹ̀lú àwọn ènìyàn pẹ̀lú ọ̀yààyà.

Kò sí èyí tí mi ì fẹ́ràn nínú coffee àti tea ṣùgbọ́n tea ni mo fẹ́ràn jùlọ. Ohun tó jẹ́ kí ń fẹ́ràn tea jùlọ ni wípé àti kékeré ni bàbá mi ti fi tea kọ́ mi. Mo máa ń mu tea ní ojoojúmọ́ láti kékeré. Èyí ló fà á tí mo fi fẹ́ràn tea ju coffee lọ torí tea ni mo máa ń mu jù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù gan ni. Mo fẹ́ràn àwọn ìpàdé yìí torí wípé ó máa ń fún mi ní àǹfààní àti ṣe ìpàdé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ò jọ sí ní ìlú kan náà àti àwọn tó wà ní òkè òkun àbí àwọn tó jẹ́ wípé ó pẹ́ tí a ti ríra gbẹ̀yìn. Ṣùgbọ́n tí a máa ń ráyè ṣe ìpàdé lórí fóònù dáadáa.

Bẹ́ẹ̀ni o, kódà iṣẹ́ ìta gbangba gan ni mo fẹ́ràn jù torí pé tí n bá ṣe iṣẹ́ ní ìta gbangba inú mi máa ń dùn. Mo fẹ́ràn kí n wà ní ìta gbangba, kí n máa gbóòórùn atẹ́gùn, kí n máa rí àwọn ohun mèremère tó ń bẹ ní agbègbè mi. Ó máa ń mú inú mi dùn, ó sì máa ń mú ayọ̀ mi kún. Kódà ó máa ń jẹ́ kí iṣẹ́ yá mi lára àti ṣe.

Bẹ́ẹ̀ni o, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ gan-an kódà. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ìkan nínú àwọn ọ̀nà tí ó ń jẹ́ kí àṣà àti ìṣe àwọn ènìyàn máa jẹ́ kó wà ní ìrántí. Òun ni kì í jẹ́ kí àṣà àti ìṣe wá di ìgbàgbé. Ohun ta bá fi sílẹ̀ làwọn ọmọ wọn máa rántí.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọwọ́ lójoojúmọ́ o. Ìgbà kú gbà tí mo bá ríi wípé ọwọ́ mi ti dọ̀tí, àbí tí n bá ṣe nǹkan tó mú kí ọwọ́ dọ̀tí, bóyá mo lọ toiletì, àbí mo fọwọ́ gbé ǹkan nílẹ̀lẹ́, kí ni mo máa ń fọwọ́ mi, ó lè tó ẹ̀mẹwàá, ó lè ju bẹ́ẹ̀ lọ ní ọjọ́ tí mo ń fọwọ́.